Ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Nítorí pé nínú ọjọ́ yìí ni mo máa ń ráyè láti sinmi dáadáa. Láti ọjọ́ Ajé títí dé ọjọ́ ẹtì ni mo máa fi ń ṣiṣẹ́. Tí mo bá ti lọ sí ibiṣẹ́ níbi aago méje àbọ̀, mo máa wà ní ibiṣẹ́ tí mo máa ń ṣiṣẹ́ kárakára títí dé, ẹ, aago mẹ́rin ìrọ̀lẹ́ tàbí aago márùn-ún tí mi ò ní ní ìsinmi kankan. Ṣùgbọ́n tí ó bá ti di ọjọ́ àbámẹ́ta, mo máa ráyè sinmi, jẹ ohun tí ó wù mí tí mo sì máa lo àsìkò tí ó dára pẹ̀lú àwọn ẹbí àti ọ̀rẹ́ mi. Mo sì máa ráyè sinmi púpọ̀. Nítorí ní ọjọ́ àbámẹ́ta, mi ò kí ń ṣe iṣẹ́ kankan rárá.

Gíga tí mo ga ó tó. Tí mo bá tún ga jù báyìí lọ, mo máa di àgùnfọn. Ní ẹbí wa a jẹ́ àwọn tí ó ga. Bàbá mi ó ga níwọ̀n, ìyá mi náà ó sì ga níwọ̀n, ẹ̀gbọ́n mi ó ga dáradára, èmi ni mo ga jù ní ìdílé wa, mo ga fíofío ni. Tí mo bá tó ga ju báyìí lọ kò ní dára rárá. Èmi ò mọ bí a ṣe máa ń wọn gíga ní èdè Yorùbá. Ṣùgbọ́n mo lè sọ pé bí gbajúgbajà oní bọ́ọ̀lù nì Cristiano Ronaldo, bẹ́ẹ̀ ni mo ṣe ga. Ìgbọ̀nwọ́ tí ó fi ga bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi náà ṣe ga tó. Nítorí náà mo ó dá mi lójú pé gíga tí mo ga, ó tó gẹ́. Bí mo bá nà sí orí ibùsùn, orí mi a kan ìbẹ̀rẹ̀ ibùsùn náà, ẹsẹ̀ mi yóò ṣì kan ìsàlẹ̀ ibùsùn tí ó jásí pé mo ga, mo ga lọ́pọ̀lọpọ̀. Nítorí náà ìbéèrè sí ìdáhùn yìí ò ní pé mo ga tó.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama tí ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A bá gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba, a ní òfin tí a máa ń fi bá ara wa ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí olùkọ́, a gbọdọ̀ jẹ́ ẹ̀w-- àwòkọ́se fún àwọn akẹ́kọ̀ọ́ tí à ń kọ́. Kì í ṣe pé kí a máa kọ́ wọn ní ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò tàbí èdè òyìnbó nìkan, ṣùgbọ́n a máa jẹ́, a máa ń jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ náà. Nítorí náà bí mo bá ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, mo máa ń bá wọn ṣiṣẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀. Mo máa ń fi ọ̀wọ̀ àti ọlá fún wọn. Tí wọ́n bá ṣẹ̀ mí, a máa sọ ọ̀rọ̀ náà lẹ́yìn àárín ara wa, a sì máa parí rẹ̀. A kò jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yà èdè kankan ó wà ní àárín wa tí a jọ ń ṣiṣẹ́. Tọ̀wọ̀tọ̀wọ̀, òun ni a máa ń bọ̀wọ̀ fún ara wa. Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ nìyí, tí ẹlẹgbẹ́ mi kan tàbí òmíràn tí ó bá ní àìsàn ránpé tí kò lè wá ibi iṣẹ́ tàbí tí ó ní nǹkan àbí òmíràn tí kò jẹ́ kí ó lè wá sí ibi iṣẹ́, màá lọ sí ibi tí ó wà tàbí kí ó lọ sí ibi tí ó máa ń jókòó sí láti mú ìwé tó fi ń kọ́ àwọn ọmọ tí ó bá jẹ́ pé nǹkan tí ó ń kọ́, èyí tí mo lè kọ́ ni. Màá bá lọ sí yàrá ìkẹ́ẹ̀kọ́ rẹ̀, màá sì bá ṣe iṣẹ́ rẹ̀ tí kò bá jẹ́ pé àsìkò náà mo ní iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ní iṣẹ́ ní àsìkò náà, màá wá ẹlẹgbẹ́ iṣẹ́ mi rán, iṣẹ́ mi mìíràn tí ó lè kọ́ iṣẹ́ rẹ̀. Màá sì lọ fún un ìwé láti bẹ̀ pé kí ó bá lágbájá tàbí tà mọ̀dù kí ó bá kọ́ iṣẹ́ rẹ̀. Ọ̀nà yìí ni mo ṣe ń ba, gbà ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Ní àkọ́kọ́, tí ẹ̀rọ ayárabíàṣá mi tí ó bá ní ìṣòro, mo ní ẹni kan tí ó mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá dáradára nítorí pé ó kọ́ iṣẹ́ bí a ṣe ń ṣe. Nígbà tí mo bá ní ìṣòro nípa ẹ̀rọ ayárabíàṣá, mo máa gbé lọ sí ọ̀dọ̀ ẹni tí mo ń wí yìí, yóò sì bá mi wò bóyá àwọn nǹkan tí ó yẹ kó wà ní orí ẹ̀rọ alágbèéká tàbí orí kọ̀m̀pútà mi bóyá kò sí níbẹ̀, bóyá ó ní àwọn nǹkan tàbí òmíràn tí ó yẹ kí n ṣe sí ẹ̀rọ ayárabíàṣá mi tí mi ò sì ṣe. Nítorí náà mo máa lọ sọ́dọ̀ rẹ tí ó bá sì rí, yóò sì bá mi ṣe má sì san owó fún un. Ní ìgbà mìíràn tí ẹni tí mo ń sọ yìí tí kò bá sí ní ibi tí mo ti lè rí tàbí tí ó ní iṣẹ́ púpọ̀ ní ọwọ́ rẹ̀ tí kò sì lè bá mi dá sí ohun tí mo gbé wá sí ọ̀dọ̀ rẹ̀ tàbí tí kò lè bá mi yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi, mo sì máa gbé lọ sí ibòmíràn ní ibi tí à ń pè ní Dùgbẹ̀ ní ìlú Ìbàdàn. Mo máa wo àwọn tí ó lè ṣe tàbí kí ń bá alábàáṣiṣẹ́ mi kan tí ó tún dàbí ọ̀rẹ́ mi tí ó tún mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá, yóò bá mi wò ohun kan tí ó yẹ kí n ṣe sí i tí ìṣòro náà yóò fi kúrò nílẹ̀. Tí alábàáṣiṣẹ́ mi tí ó mọ̀ nípa rẹ̀ tí ó bá lè ṣe, ó ní ẹni tí ó máa ń bá òun ṣe ẹ̀rọ ayárabíàṣá rẹ̀, yóò fún mi ní ohun ìpè tí mo máa fi pe ẹni náà. Nígbà tí mo bá ṣe èpè, yóò sọ ibi tí mo ti máa wá bá fún mi tí bá sì lọ sí ọ̀dọ̀ rẹ̀, yóò sọ fún mi ohun tí ó ṣe ẹ̀rọ ayárabíàṣá mi. Nígbà náà tí bá san owó fún un, yóò bá mi tú u ṣe. Ọ̀nà yìí ni mo máa ń gbà yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ní àkótan. Nígbà mìíràn tí mo bá rí pé ìṣòro yìí kò ṣe ìṣòro tí ó lọrẹ́pẹ́té, màá lọ sí orí YouTube, màá sì lọ wo àwọn fọ́nrán tí ó wà lórí YouTube, ọ̀nà tí èèyàn lè gbà yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá fún àpẹẹrẹ. Tí ẹ̀rọ ayárabíàṣá mi tí kò bá lọ bí ó ṣe yẹ kí ó lọ, bóyá nígbà tí mo bá ń tẹ̀ ẹ́, ó máa ń pẹ́ kí o tó lọ sí ibi tí mo fẹ́ jẹ́ ki i o lọ, mo máa wò bóyá nǹkan tí ó wà ní orí rẹ̀ tí ó pọ̀jù ni tàbí kí ó jẹ́ virus òun ni ó ń dà láàmú. Mo máa lọ sí orí YouTube, mo sì máa kọ́ sí orí rẹ̀ pé ẹ̀rọ ayárabíàṣá mi kò yára bí ó ṣe tó àti bí ó ṣe yẹ, kí ni mo lè ṣe sí i? Yóò sì gbé oríṣìíríṣìí fọ́nrán wá lórí nǹkan tí mo lè ṣe sí ẹ̀rọ ayárabíàṣá mi. Bóyá nǹkan báyìí tàbí báyìí ni mo lè ṣe sí i kí mo lè yanjú ìṣòro náà. Tí mi ò bá rí ìṣòro ìyanjú lórí YouTube, mo lè lọ sí orí Google ní orí ẹ̀rọ alágbèéká tàbí orí ChatGPT kí n sì sọ ìṣòro tí mò ń dojúkọ nípa ẹ̀rọ ayárabíàṣá mi tí mò ń lò. Bóyá ó lè sọ fún mi tàbí kí ó fún mi ní ọgbọ́n tí mo lè lò sí ẹ̀rọ ayárabíàṣá yìí kí n bá lè ṣe ohun tí ó yẹ kí n ṣe sí i kí ìṣòro náà kì í mo bá lè yanjú. Àwọn nǹkan wọ̀nyí, òun ni mo máa ń ṣe sí ẹ̀rọ ayárabíàṣá mi tí n bá ní ìṣòro pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n tí mo bá gbìyànjú gbogbo nǹkan wọ̀nyí tí mo sì rí pé kò yanjú, mo máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí mo ti ra ẹ̀rọ ayárabíàṣá náà. Bóyá ó lè ní nǹkan àbí méjì tí wọ́n lè ṣe sí i. Tí kò bá sí nǹkan rẹ́pẹ́té tí wọ́n lè ṣe sí i, mo máa mú owó mìíràn, mo máa fún wọn ní èyí tí ó wà ní ọwọ́ mi láti fi gba tuntun. Àwọn nǹkan báyìí ni mo máa ń ṣe sí ẹ̀rọ ayárabíàṣá mi nígbà tí mo bá ní ìṣòro ní orí wọn.

Ọ̀nà tí mò ń gbà ń bọ gbọ–gba ọwọ́ àwọn ènìyàn, ó kì í ṣe ọ̀nà kan. Nítorí pé oríṣiríṣi àwọn ènìyàn ni mo lè gba ọwọ́ wọn. Fún àpẹẹrẹ, tí ó bá jẹ́ ẹni tí ó jù mí lọ dáradára, bóyá bàbá mi ni, tàbí àbúrò bàbá mi, tàbí ẹ̀gbọ́n bàbá mi, tàbí tó bá jẹ́ ọ̀gá mi ní ibi iṣẹ́, tàbí olùṣọ́-àgùntàn mi ní ilé ìjọsìn, tàbí tí ó bá jẹ́ professor mi ní ilé ìwé gíga ni ó fẹ́ gba ọwọ́ mi, ǹjẹ́ ìwọ mọ̀ pé bí mo ṣe máa gba ọwọ́ àwọn wọ̀nyí ó yàtọ̀ sí bí mo ṣe máa gba ọwọ́ ọ̀rẹ́ mi tàbí ti ìyàwó mi tàbí ẹni tí mo jùlọ, tàbí àwọn akẹ́kọ̀ọ́ mi ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí mo ti ń ṣiṣẹ́. Nítorí náà tí mo bá fẹ́ gba ọwọ́ àwọn tí ó jù mí lọ, tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ìtẹríba, ò n ni mo máa gba ọwọ́ wọn. Mo sì máa tètè yọ ọwọ́ mi kúrò kí ó má ba à di àṣejù. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ọ̀rẹ́ mi ni mo fẹ́ gba ọwọ́ rẹ, tí mo bá gba ọwọ́ rẹ̀, mo sì máa mìí dáadáa. Nítorí pé ó jẹ́ ọ̀rẹ́ mi. Tó bá jẹ́ ẹni tí mo jùlọ, mo sì máa bọ ọwọ́ rẹ̀ lásán lẹ́yìn tí bá bọ ọwọ́ rẹ̀ tí mo gba ọwọ́ rẹ̀, mà sì kú gbé ọwọ́ mi kúrò níbẹ̀. Ọ̀nà báyìí ni mò ń gbà ń gba ọwọ́ àwọn ènìyàn.

Mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ bí a ti ń sè. Oúnjẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó gbajúgbajà ni jollof rice. Mo mọ̀ ń sè dáradára. Ọ̀nà tí àgbà ń agba n ṣe è nìyí, tí èèyàn bá fẹ́ ṣe jollof rice, yóò kọ́kọ́ ra ata, tòmátò, shombò, báwà, tàtàsé, yóò sì ra curry, yóò ra thyme, maggi, iyọ̀, òróró, yóò ra ẹja tàbí ẹran, tàbí ó sì le ra ẹja àti ẹran náà. Nígbà tí ó bá kó àwọn kìnì wọ̀nyí dé ilé tán, ó kó ẹran àti ẹja tí ó ti rà, ó kó sínú nǹkan tí ó fẹ́ fi sè é. Nígbà náà ó fomi díẹ̀ síi, ṣùgbọ́n máa gbàgbé pé a máa fọ ẹja àti ẹran yìí dáradára. Nígbà tí ó bá fọ̀ tán, ó kó sínú pọ́ọ̀tù tí ó fẹ́ fi fọ̀. Nígbà tí ó bá kó sínú pọ́ọ̀tù tí ó fẹ́ fi sè é tán, ó fi maggi sínú rẹ̀, ó wá fi iyọ̀ síi, ó ra àlùbọ́sà ó gèé sínú rẹ̀, ó fi curry díẹ̀ àti thyme wá fi si Nígbà tí ó bá ṣe èyí tán, wà gbé kaná kí ó sì bọ̀ ọ́. Nígbà tí ó bá bọ̀ tán, omi inú rẹ̀ wà dá sí apá kan, wà gbé òróró kaná. Nígbà tí ó bá gbé òróró kaná tán, ó wá fi ìrẹsì tí ó fẹ́ lò wà gbé sí apá kan. Wà á mú ata tí ó ra àti tòmátò àti báwà àti shombò àti tàtàsé tí ó ti lọ̀ pọ̀ wà wá fi sí apá kan. Wà gbé òróró kaná, wà rá àlùbọ́sà díẹ̀ sí i. Lẹ́yìn èyí, wà mú ata tí ó ti lọ̀ pọ̀ yìí wà dá síi, wà ṣe din. Nígbà tí ó bá din tí ó dára, wà fi iyọ̀ àti maggi tí ó tó láti ṣe ìrẹsì tí ó fẹ́ sè wà fi si i Nígbà náà omi tí ó fi bọ ẹran àti ẹja náà wà dá sínú ata yìí. Nígbà tí ó bá dà á ṣi tán, wàwa mú ìrẹsì náà wà fi si inú rẹ̀. Wà jẹ́ kí ó sè dáadáa. Nígbà tí ó bá sì sè tán, wàwa mú ewé tí à ń pè ní bay leaf wà fi sí orí rẹ̀. Nígbà tí ó bá fi sí orí ẹ̀, wà jẹ́ kí ó sè dáadáa. Nígbà tí ó bá sì gbẹ jollof rice rẹ, ó ti jìná.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi. Ni àkọ́kọ́ tí ìṣòro bá wà ní àárín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa pe gbogbo wọn sí ojú kan. Mo sì máa pe àwọn tí ó ní ìṣòro ní àárín wa, mo máa pe wọ́n sí apá kejì. Mo máa pe ẹni ìkọ̀kọ́, alákọ̀kọ́, mo máa ní kí ó sọ ọ̀rọ̀ tí ẹnu rẹ̀ bí ọ̀rọ̀ náà bá ṣe jẹ́ pàtó. Nígbà tí ó bá sì sọ ọ̀rọ̀ tí ẹ̀ tán, mo máa pè ẹni kejì, mo sì máa kí lọ́ ẹni kejì pé nígbà tí ó bá ń sọ̀rọ̀ kí ẹni kejì kí ó má sọ̀rọ̀ náà. Nítorí nígbà tí ó ń sọ ti ẹ̀, alákọ̀kọ́ kò fèsì sí ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí ẹni kejì bá sì sọ ọ̀rọ̀ tí ẹ̀ tán, àwa àwọn ẹlẹgbẹ́ mi tí ó kù a sì fi orí korí láti sọ òtítọ́ fún àwọn méjèèjì. Nígbà tí wọ́n bá sì sọ tán, a sì sọ fún wọn pé, "Ibí naa ni o parí sí. Báyìí, a máa parí ìjà láàárín àwọn ẹlẹgbẹ́ mi. Kí ìṣòro kí wọ́n o maa bá tún jẹyọ mọ́ ní àárín wa. A máa ṣe ètò àti jáde. Boya láti lọ sí ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù ni o tàbí ibi tí a ti ń wo sinimá kí gbogbo rẹ̀ kí ó le tàn nílẹ̀." Ọ̀nà mìíràn tí a máa ń gbà ń ṣètò àwọn ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ ni pé, a kò fẹ́ jẹ́ kí ìṣòro kí ó wà ní àkọ́kọ́. Nítorí náà, a máa ń gbìyànjú láti fi òótọ́ bá ara wa lò kí a má sì ṣe èké ní ọ̀nàkona. Nítorí tí a bá fi òótọ́ bá ara wa lò, kò ní sí ìṣòro ní àárín wa rárá. Nítorí náà ni a ṣe wò pé kí a fòfin sílẹ̀ láàárín ara wa pé kò sí ẹnikẹ́ni tí ó gbọdọ̀ má ṣe èké ní àárín wa. Báyìí ni mo ṣe máa ń ṣe ṣètò tàbí kí n ṣètọ́ láàárín àwọn ẹlẹgbẹ́ mi tí ó bá ní ìṣòro.

Ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ ọkọ̀ mi. Nítorí tí mo bá lọ ibi iṣẹ́ láti ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì, kò sí ààyè fún mi rárá láti fọ ọkọ̀ mi. Nítorí nígbà tí mo bá máa dé ní ìrọ̀lẹ́ ní ojoojúmọ́, ó ti máa rẹ̀ mí lọ́pọ̀lọpọ̀. Mi ò sì ní ní okun láti sọ pé mo fẹ́ fọ ọkọ̀. Ìdínìyí tí ó bá ti di ọjọ́ àbámẹ́ta tí ó jẹ́ ọjọ́ tí mi ò kí ń lọ ibi iṣẹ́. Nítorí pé mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà, a kì í lọ ibi iṣẹ́ ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú. Ní ọjọ́ àbámẹ́ta, òun ni mo máa ráyè ń fọ ọkọ̀ mi jùlọ. Ṣùgbọ́n ní ìgbà mìíràn, mo lè máa ráyè fọ ọkọ̀ ní ọjọ́ àbámẹ́ta nítorí mo lè ní ṣíṣe tí mo fẹ́ ṣe bóyá mo fẹ́ bá èèyàn lọ síbi òkú àgbà, tàbí mo fẹ́ lọ sí ìgbéyàwó ti ọ̀rẹ́ mi tàbí ti ẹni kan, ẹni kan tí ó bá sọ pé kí n wá sí ibi ìgbéyàwó òun tàbí ayẹyẹ kan tàbí òmíràn tí ó bá wà ní ọjọ́ àbámẹ́ta ni kò ní jẹ́ kí n lè fọ ọkọ̀ mi. Màá wá lọ sí ọjọ́ àìkú ni mo máa ráyè lè fọ ọkọ̀ mi ní àsìkò yìí. Ṣùgbọ́n ní ìgbà púpọ̀, ọjọ́ àbámẹ́ta òun ni mo máa ń fọ ọkọ̀ mi. Nítorí pé ọjọ́ yìí ni mo máa ń ráyè fọ ọkọ̀ mi. Ọkọ̀ mi jẹ́ ọkọ̀ tí ó tóbi tí kò rọrùn láti fọ, tí ó sì máa ń gba omi lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo ní láti sọ pé tí mo bá ń fọ ọkọ̀ mi ní ọjọ́ àbámẹ́ta, ẹ̀yìn rẹ̀ tí ó jẹ́ ẹta, òun nìkan ni mo máa ń fọ. Ẹ̀kan lóṣù, òun ni mo máa ń fọ tinu to dé tí mo máa gbá gbogbo rẹ̀. Ṣùgbọ́n ẹ́ẹ̀kan lóṣù, ó fẹ́ jẹ́ Saturday tí ó kẹ́yìn oṣù, òun ni mo máa ń ṣe fífọ inú àti fífọ ìta àti fífọ táyà mọ́tò àti búùtù tí a máa ń kérù sí. Ẹ̀kan lóṣù ni mo máa ń ṣe iyẹn. Ṣùgbọ́n gbogbo àbámẹ́ta, òun ni mo máa ń fọ ìta ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, etí mí dára. Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ń rí pé etí mí ń ṣiṣẹ́ dáradára bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ni ìgbà tí mo bá lọ ṣe àyẹ̀wò ara ní ẹ̀ kan ni oṣù ní ọ̀dọ̀ dókítà mi ní UCH ní Ìbàdàn ni mo máa ń ṣe àyẹ̀wò etí mọ. Mo máa wo bóyá ǹkan tàbí ìmíràn ò ṣe tí ò ní jẹ́ kí etí náà ṣiṣẹ́ dáradára. Gbogbo ìmọ̀ràn tí dókítà bá fún mi láti ṣe sí gbogbo ara títí dé ojú àti etí àti ara mìíràn, gbogbo pata ni mo máa ṣe. Èyí jẹ́ kí ó jẹ́ tí, èyí jẹ́ kí etí mí kí ó dára. Nítorí pé mi ò ṣe àìbìkítà fún un, mo máa ń tọ́jú rẹ̀ bí mo ṣe máa ń tọ́jú àwọn ẹ̀yà mìíràn. Mi ò kì í kí ohunkóhun tí ó bá lè ba etí jẹ́ bí àwọn nǹkan tí ó mú láti kí sinu etí, rárá o. Dókítà mi ó ti sọ fún mi pé mi ò gbudọ̀ máa kí nǹkan tí ó ò dára kankan sí inú etí mi. Nítorí náà ni etí mí fi dára. Mo mọ̀ pé etí mí dára nítorí pé mo máa ń gbọ́ràn dáradára. Tí ẹnìkan tí ó bá pè mí láti jìnnà jìnnà, mo máa gbọ́. Tí ó bá yi yẹ pé ó súnmọ́ mi ní gbígbọ́ náà ni. Nítorí náà mo mọ̀ pé etí mí dára.

Àá rárá o, mi ò ní àwòrán kankan lára. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ènìyàn tí ó fẹ́ràn láti máa ya àwòrán sí ara wọn. Bóyá àwòrán olólùfẹ́ wọn ni, tàbí kí wọ́n kọ ǹkan sára tí ó lè mú wọn rántí ǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Bóyá sí rere tàbí sí búburú. Ṣùgbọ́n ní ohunkóhun tí ó bá jẹ́, èmi kò fẹ́ràn láti máa ya àwòrán lára. Pápa jùlọ nítorí pé ó lòdì sí ìgbàgbọ́ mi. Mo jẹ́ Kristẹni tí mo ṣèkà ní bíbélì mi pé láti máa ya àwòrán sára kò dára rárá. Nítorí èyí, mi ò ní àwòrán kankan ní ara mi. Mio-- mo sì jẹ́ ẹni tó je pé nígbà tí mo bá bí ọmọ mi, kò gbọdọ̀ ya àwòrán kankan sí ara. Mo máa kọ̀ ọ́ láti kékeré láti mọ̀ pé láti máa ya àwòrán sí ara kò dára rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn ní ìgbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ ní àárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa nílò láti lò ní ibi iṣẹ́. Nítorí náà, mo máa nílò àpò ẹ̀yìn láti lè kó àwọn nǹkan wọ̀nyí sínú rẹ̀. Fún àpẹẹrẹ, mo nílò láti kó àwọn ìwé sí inú àpò ẹ̀yìn náà. Mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà, mo jẹ́ ẹni tí ó máa ń lo ìwé dáradára. Àpò ẹ̀yìn yìí ni mo sì máa ń kó àwọn ìwé yìí sí. Nígbà tí mo bá dáná láàárọ̀ tí mo fẹ́ gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́ tí mo sì gbé oúnjẹ náà inú àpò ẹ̀yìn yìí, òun náà ni mo máa gbé oúnjẹ yìí sí pẹ̀lú àwọn ìwé. Lẹ́yìn èyí, mo máa ń fi charger mi sí tí mo máa ń fi fi iná sí orí ẹ̀rọ alágbèéká mi. Mo máa ń fi sínú àpò ẹ̀yìn náà. Yato siì èyí, ẹ̀rọ ayélujára tí mo máa ń lò, ìyẹn laptop mi, mo máa n fi sí inú báàgì mi pẹ̀lú charger rẹ̀ àti mouse tí mo máa ń lò fún laptop náà. Mo máa kó gbogbo ẹ̀ sínú àpò ẹ̀yìn kí ó ba lè rọrùn fún mi láti kó gbogbo àwọn kìnì won yìí lọ sí ibi iṣẹ́ kí sì tún kó wọn padà. Nítorí náà, ìdáhùn sí ìbéèrè yìí ni pé mo máa ń gbé àpò ẹ̀yìn.